Mo máa ń ka àwọn àdéhùn dáadáa nítorí ó ṣe kókó fún ènìyàn ní ilé ayé láti máa ka àdéhùn dáadáa. Ìyẹ̀wò ibi tí ọ̀tá ti fẹ́ wá, ó lè jẹ́ ipasẹ̀ àdéhùn tí ó ká dáadáa tí ó tọwọ́ bọ ìwé láì ká dáadáa, ó lè jẹ́ ìdí rẹ̀ ni wàláà tì máa wá fún olùwáre. Olorun jẹ́ kí a rí wàhala.

Mo mọ àwọn aládùúgbò mi dáadáa. Ìdí tí ó ṣe fi mọ̀ wọ́n dáadáa ni pé torí àdúgbò kan ni a oun gbé. Tí èèyàn bá mọ àwọn ará àdúgbò rẹ̀ dáadáa àti tó bá wùwà burúkú, ṣi wọn ọjọ́ tí ẹni un bá ti ní ìṣòro, kò sí ẹni kankan tó máa jáde sí ìdí yẹn tó fi dáa kí ẹ̀yàn máa mọ àwọn aládùúgbò rẹ̀ dáadáa.

Òpóntò yìí lè máa fún polówó ọjà mi. Ìgbà mí mo lè lo ìyẹ́ rédíò, mo lè rin lọ sí orí ẹ̀rọ káyeludára, ìyẹ́ social media, orúkọ wọn jẹ́ Twitter bíi Facebook lọ polówó ọjà pẹ̀lú èyí. Ìbọn tí mo tà ó dẹ ṣe máa ṣe ara wọn lórí.